Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà díndín, eléyìí tí a fi epo Pupa dín. Mo fẹ́ràn àkàrà díndín ní òwúrọ̀ pẹ̀lú ẹ̀kọ́ eléwé. Mo fẹ́ràn láti máa jẹ àkàrà dídín pẹ̀lú epo Pupa nítorí pé ó dára gan fún ara, ó sì máa ń jẹ́ kí ara kí ó wà ní ìlera. Ojoojúmọ́ ni mo máa ń jẹ àkàrà tí a fi epo Pupa dín nítorí pé ó ṣe é dí dára fún ara, ó sì da fún àwọn ọmọ ilé àti àgbàlagbà. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa jẹ àkàrà nígbà gbogbo.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ní ìgbà púpọ̀ ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Eléyìí tí ó wáyé kẹ́yìn ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà. Ìjọ́ yìí ni mo kẹ́yìn lọ ilé oúnjẹ nítorí pé mo ní ìdojúkọ ọkọ̀ ní ojú pópó. Eléyìí gbà mí ní ìṣẹ́jú mẹ́rìndínlógún láti tún ọkọ̀ náà ṣe. Lẹ́yìn ìgbà tí mo tún ọkọ̀ náà ṣe tán ni mo tẹ̀síwájú nínú ìrìn àjò mi. Nígbà tí mo dé ilé oúnjẹ, àwọn ènìyàn ti pọ̀ láti tò sí orí ìlà. Èmi ni mo jẹ́ ẹni tí ó kẹ́yìn lẹ́yìn láti ra oúnjẹ. Eléyìí jẹ́ kí n pẹ́ dé ilé iṣẹ́ mi tí ó, ó sì fa tí ọ̀gá iṣẹ́ fi bínú láti lé mi jáde kúrò ní ilé iṣẹ́ mi. Èyí tí mo bẹ̀bẹ̀ tí mo sì padà sí ẹnu iṣẹ́ ní ọjọ́ kejì.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá ń sín? Níwọ̀n ìgbàkúgbà tí mo bá sín, ohun tí mo máa ń ṣe ni yálà gígé àlùbọ́sà èyí tí òórùn rẹ gba gbogbo imú mi, èyí lè fa kí n sín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn tí mo bá ń gé nǹkan tí ó ní òórùn tí kò fi àyè gba kí n mí dáradára, èyí lè fa kí n sín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà mìíràn tí mo bá ń dá iná, òórùn aládùn tí ó jẹyọ láàrin iná dídá, èyí lè fa kí n sín. Nígbà mìíràn tí mo bá ń wà mọ́tò, tí mo bá pàdé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, èyí tí salésà ẹ ti já, ó lè máa yọ èéfín. Èéfín láti inú salésà yìí ó lè fà kí imú mi kí ó dí kí n sì má sín.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

Ṣé o máa ń jẹ gọọmù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọọmù nítorí pé ó jẹ́ ounje àti ìgbà èwe mi, èyí tí àwọn òbí mi máa ń sè fún mi láti jẹ nígbàtí mo wà ní ọmọ ọdún mẹ́rin sí ọmọ ogún ọdún. Èyí jẹ́ oun tí mo fẹ́ràn láti máa jẹ nígbàtí mo dàgbà. Mo fẹ́ràn ounje gẹ́mù nítorí pé ó jẹ́ ounjẹ tí ó máa ń sára lóore, ó sì jẹ́ ounjẹ tí ó máa ń fún ni ní okun àti agbára láti ṣe iṣẹ́ tàbí láti lè dojúkọ iṣẹ́ èyí tí ó lè jẹyọ ní ojúmọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní alẹ́ tàbí òwúrọ̀ ni mo fẹ́ràn láti máa jẹ gọọmù, èyí tí ó máa ń fún ara ní okun láti dojúkọ ìpèníjà ọjọ́ náà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Èyí jẹ́ ohun ìrìn àjò lọ sí ibòmíràn. Ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tí ó lọ ni mo ní ẹ̀kọ́ ọkọ̀ omi gígùn yìí. Èyí tí mo gùn ní ìlú Èkó lọ sí ìpínlẹ̀ kékeré mìíràn ní ìpínlẹ̀ Èkó. Èyí jẹ́ ohun tí ó burú jáì nítorí pé mo jẹ́ ẹni tí kò fẹ́ràn láti máa rí omi sójú. Ní kété tí a bẹ̀rẹ̀ ìrìnàjò náà ni ojú mi ń póyi tí mo sì di ọ̀rẹ́ mi mú títí tí a fi dé ìlú òdìkejì yìí. Ọkọ̀ ojú omi dára púpọ̀ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, ó jẹ́ ohun ìbẹ̀rù fún mi nítorí pé ìgbà tí a dé agbede méjì omi tí mo wà nínú ọkọ̀ ojú omi yìí ni ojú mi bẹ̀rẹ̀ sí póyi tí mo sì di ẹni kejì mi mú títí tí a fi dé ibi tí a ń lọ.

Nígbà wo ni o kẹ́yìn fo? Ní ìgbà tí mo wà ní ilé ìwé girama ni mo kẹ́yìn fo. Nígbà tí à ń ṣe eré ìdárayá ọlọ́rẹ̀ẹ̀dọ́rẹ̀ pẹ̀lú ilé ìwé mìíràn. Èyí ni gbogbo akẹ́kọ̀ọ́ olùdíje fún eré ìdárayá FIFO. Mo jẹ́ ẹni tí ó kẹ́yìn láti fo. Inú mi sì dùn gidigidi gan torí kí kẹ́yìn ìfò yìí jẹ́ kí ilé ìwé mi kí a gbé ìgbà orokẹ. Nítorí pé èmi ni mo kẹ́yìn fo tí mo sì fo ibi tí ó ga jùlọ ní ọjọ́ náà. Èyí jẹ́ kí ilé ìwé mi kí ó gbé ipò kíní nínú ìdíje ọlọ́rẹ̀ẹ̀dọ̀rẹ̀ FIFO náà. Láti ìgbà yìí ni àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti nífẹ̀ẹ́ sí mi láti máa bá wọn díje nínú eré ọlọ́rẹ̀sọ́rẹ̀ FIFO tàbí ìdíje láàárín ilé ìwé girama tí mo jẹ́ ẹnìkan lára àwọn ọmọ ilé ìwé girama náà.

Báwo ni o ṣe máà ń tọ́jú èékánná rẹ? Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà tọ́jú èékánná mi. Ọ̀nà àkọ́kọ́ ni gígé èékánná mi ní ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. Ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi, tí mo sì máà ń ṣe èékánná mi nítónító ní ọ̀nà inú omi gbóná. Mo máà ń ṣe èyí ní ẹ̀ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀. Èyí máà ń mú èékánná mọ́ tí ó sì máa ń gba èékánná lọ́wọ́ àjàkálẹ̀ àrùn àti ìdọ̀tí èyí tí ó lè sá sí inú èékánná yìí. Gígé èékánná mi ní ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀, ó jẹ́ ohun tí ó máa ń gba èékánná mi lọ́wọ́ ìdọ̀tí àti àjàkálẹ̀ àrùn tàbí àìsàn tí èèyàn lè kó nípa fífi ọwọ́ fọ́ ìdí tàbí fífi ọwọ́ fọ́ ojú ara.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Yálà ìpàdé mọ̀lẹ́bí tàbí ìpàdé ọlẹ́rẹ̀sọ̀rẹ̀ tàbí ìpàdé àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀. Èyí jẹ́ ohun tí ó dára láti máa ṣe nítorí gbogbo ènìyàn ni ó ní fóònù. Pípàdé lórí fóònù yìí yálà lórí àwọn áàpù bí WhatsApp tàbí Twitter tàbí Instagram. Ó fi ààyè sílẹ̀ láti pàdé lórí fóònù tàbí láti ṣe meeting tàbí nǹkan mìíràn láàrín ènìyàn méjì sí ènìyàn ogún ọdún ogún gẹ́gẹ́ bí a ti fẹ́. Ó fi ààyè sílẹ̀ láti ṣe ìpàdé yálà ní òwúrọ̀ tàbí ọ̀sán tàbí alẹ́ tàbí ìgbàkúùgbà tí a fi ìpàdé náà sí. Èyí jẹ́ ohun tí ó dára tí ó sì fi ààyè sílẹ̀ láti ṣe nǹkan mìíràn.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé nítorí pé ilé yìí máa ń fi ààyè sílẹ̀ láti ṣiṣẹ́ bí ó ṣe wù àti bí ó ṣe fẹ́. Iṣẹ́ láti ilé tó fi ààyè sílẹ̀ láti ṣe nǹkan mìíràn, ó sì fi ààyè sílẹ̀ fún súnkẹrẹ, pàkẹrẹ. Ilé yìí tí ènìyàn lè bá pàdé ló ju gbogbo ìyẹn tí ènìyàn bá ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí kì í ṣe láti ilé. Iṣẹ́ ṣíṣe láti ilé, ó tó dára púpọ̀ tó bẹ̀ gẹ́ẹ́ tí ó máa le, tí ó sì máa ń fi àwòkò sílẹ̀ láti fi ṣe nǹkan mìíràn lẹ́yìn ìgbà tí ènìyàn bá parí iṣẹ́ náà. Iṣẹ́ ṣíṣe láti ilé jẹ́ ohun tí mo fẹ́ràn, ṣùgbọ́n tíì ṣe alábàápàdé iṣẹ́ tí ó ṣe é ṣe láti ilé tàbí ilé iṣẹ́ tí ó fẹ́ àyè gba láti máa ṣiṣẹ́ ní ilé, èyí jẹ́ ohun tí mò ń tọpinpin rẹ̀. Ẹni tí yóò rí iṣẹ́ tí yóò máa ṣe láti ilé.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Láti ìgbà tí mo wà ní kékeré ni mo ti fẹ́ràn kíkọrin, nítorí pé mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn, tí mo sì jẹ́ ọ̀kan lára àwọn olùkọrin ilé ìjọsìn. Èyí fún mi ní ààyè láti fi ẹbùn mi gbinlẹ̀— nínú orin kíkọ. Nígbàkúgbà tí mo bá fẹ́ gbàdúrà ní òwúrọ̀— mo fẹ́ràn láti máa kọrin. Mo máa ń kọrin ní òwúrọ̀ láàárín ìṣẹ́jú kan sí —ìṣẹ́jú ọgbọ̀n kí n tó gbàdúrà ní ojoojúmọ́. Tí ó bá di àṣálẹ́ tí mo ṣetán láti lọ sùn, mo máa ń kọrin —sí Olúwa. Lẹ́yìn èyí ni mo máa ń gbà adúrà. Àwọn ènìyàn fẹ́ràn láti máa gbọ́ ohùn mi tí mo bá ń kọrin. Àwọn ọ̀rẹ́ àti —mọ̀lẹ́bí fẹ́ràn láti máa gbọ́ ohùn mi —tí mo bá ń kọrin nígbà gbogbo. Mo fẹ́ràn orin kíkọ gan-an— tí mo máa ń ṣe èyí nígbà tí mo bá ń wa ọkọ̀ lọ sí ibi iṣẹ́, nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, tàbí nígbà kúgbà tí mo bá dá wà lé mi nìkan.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni orin. Mo nífẹ̀ẹ́ sí orin púpọ̀. Yára gbígbọ́ orin, láti máa lo earpod èyí tí mo fi máa ń gbọ́ orin sí etí tàbí láti máa kọ orin sí inú tí màá sì máa fi orí jó lẹ́nu iṣẹ́. Èyí jẹ́ ohun tí ó máa ń mú iṣẹ́ mi yá tí ó sì máa ń jẹ́ kí n tètè parí iṣẹ́ mi ju àwọn ìyókù mi lọ ní ẹnu iṣẹ́. Èyí jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí jù, láti máa ṣe orin kíkọ tàbí orin gbígbọ́ tàbí gbígbọ́ orin ní ojú, ojú fóònù tàbí ojú tẹlifíṣàn ní ibi iṣẹ́. Èyí jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí n tẹpá mọ́ iṣẹ́ láti tètè parí iṣẹ́ mi.